Bẹ́ẹ̀ni, mo láìki kí máa tan ìkíni tí ó wà ní orí fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní gbogbo ìgbà tí mo bá ti tan fóònù mi, ìkíni yìí máa ń jẹ́ kí inú mi dùn ó sì máa ń mú orí mi yá. Pàápàá jùlọ tí mo bá wà ní àárín ọ̀pọ̀lọpọ̀ èero, tí àwọn ènìyàn sì ń gbọ́ iru irú ìkíni tí mo fi sí orí fóònù mi.

Sọ fún wa nípa àwọn ọmọdé tó ń fi fóònù ṣeré. Mo kórìíra kí àwọn ọmọdé máa fi fóònù ṣeré. Ṣùgbọ́n ó ti jẹ́ èyí tí ó gbajúgbajà ní ayé ìsín. Ni táta rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ fóònù wọ́n ti ní pẹ́rẹntà guide. Ìgbà tí ó yẹ kí wọ́n máa fi fóònù ṣeré ó dá lé lórí ìgbà tí wọ́n bá wà ní àsikọ̀ tí wọ́n ń ṣe nǹkan kan. Bí i tí wọ́n ti parí exam ní school, tàbí tí wọ́n ti parí lesson ní iṣẹ́ ọjọ́ wọn, àbí tí wọ́n ti parí gbogbo assignment tí wọ́n fún wọn ní ilé ìwé wọn. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń fi fóònù ṣeré láti máa fi wo cartoon tí eléyìí kò sì bá ojú mu. Ẹ̀ní tí èmi gbà lérò ni kí a máa fi àwọn fóònù wọn kí wọ́n máa fi wo àwọn nǹkan tí ó lè mú ọ̀pọ̀lọpọ̀ wọn yáyáyá. Bí i ìmọ̀ ẹ̀rọ technology tàbí ìmọ̀ ẹ̀rọ titi AI àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

"Oní sí mo ti lu etí mi", mi ò lu etí mi rárá. Etí mi wà ní bí ó ṣe wà, ọkùnrin ni mo jẹ́ so kò sí nínú àṣà àti ìṣe ìlú àti ẹ̀sìn mi láti máa lu etí fún ọkùnrin. So mi ò lu etí mi, mi sì gbà lérò rárá láti lu láìpẹ́ rárá.

Ṣàlàyé bí o ṣe ń lo ilé ìwòsàn. Mo jẹ ẹnikan ti ko kìí fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe àìsàn ṣùgbọ́n ni ẹkọ kan bí orí fifọ, kàtáa àwọn eléyìí wọn máa n ṣe mí. So ilé, ilé ìwòsàn yìí kò jìnà sí ọ̀dọ̀ mi púpọ̀. Màá wọ mọ́tò tí kò dí ní àpò mé, àpò méjì àbọ̀, five hundred naira dé ilé ìwòsàn náà. Mo máa ń lọ ní bí ẹmẹta lóṣù, mo máa ń lọ ní bí ẹmẹta lọ́dún, ẹmẹta lọ́dún ni mo máa ń lọ. Then èmi nìkan náà ni mo máa ń lọ. Mi ò tí ì ní ẹnikọ̀ọ̀kan pẹ̀lú mi tí ó máa ń bá mi lọ gba yìí. Mo máà lọ si ilé ìwòsàn lọpọlọpọ ìgbà láti lọ gbá sick leave. Ìyẹn tí màá fi hàn níbi iṣẹ́ pé mi ò ní lè wá sí ibi iṣẹ́, pàápàá torí ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó máa ń ṣe mí. Ó lè jẹ́ nǹkan tí mo lè lo òòsà àbí kí n lo watermelon láti tí mo bá ti mú àwọn ilé, ó máa ń pa ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ń ṣe mí. Ṣùgbọ́n fún ìsinmi, máa ní láti lọ sí ilé ìwòsàn láti lọ gba sick leave tí màá lò láti fi hàn wọ́n níbi iṣẹ́ pé ó rẹ́ra o, mi ò ní lè ṣiṣẹ́.

Ṣàlàyé bí o ṣe máa ń lo àwọn àwòrán ilẹ̀, bí o ṣe ń lo àwòrán ilẹ̀. Èmi kò kí ń lo àwòrán ilẹ̀ torí mi ò ní ìgbàgbọ́ sí, so mi ò mọ ọ̀pọ̀lọpọ̀, mi ò mọ ǹkan púpọ̀ nípa àwòrán ilẹ̀. Rárá, rárá, èmi jẹ́ ẹnìkan tí ó wà dá gbogbo ìgbésí ayé mi lé orí ẹ̀sìn tí mò ń ṣe.

Ibi tí mọ, wọ́n ní ibi àti ìgbà wo ni o ti ń ní ìdákẹ́jẹ́ẹ́ jù? Ibi tí mo ti máa ń ní ìdákẹ́jẹ́ẹ́ jù àti ìgbà, òun náà ni ìgbà tí mo bá wà ní orí ìrun, pàápàá jùlọ ìrun alágo méjì tá ń pe ní Zul àti ìrun alágo mẹ́rin tá ń pe ní Ashri. Àwọn elé yìí mo máa ń ní láti dákẹ́ jẹ́ẹ́ àti láti rí pé mi ò ṣe nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àjọ máa ń kírun, pàápàá jùlọ tí mo bá wà ní ibi iṣẹ́. Àwọn akẹgbẹ́ mi náà gbogbo wa la máa ń wà papọ̀ tí a jọ kírun papọ̀. Ni àlàfo ìgbà tí a máa ń kírun lọ́wọ́, kò ní sí ǹkan kan tí a máa máa ṣe. Olúkalùkù máa dákẹ́ jẹ́ẹ́jẹ́ẹ́ tí gbogbo ǹkan sì máa lọ ní bí ó ṣe yẹ kó lọ. Olùdarí wa nìkan ló máa máa sọ̀rọ̀ sókè tí àwa yòkù tí a bá tẹ̀lé sì máa ní láti dákẹ́ tá a máa ní láti pa lọ́lọ́.

Bẹ́ẹ̀ni, ó ní ṣe mo máa ń pa àwọn fáìlì mi mọ́, bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Mo máa ń ṣètò fáìlì mi sí ibi tí ó jẹ́ pé èmi nìkan ni mo ní access láti rí àwọn nǹkan tí mo kó síbẹ̀. Pàápàá jùlọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ mi àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ibi iṣẹ́ mi àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ibi tí mo ti ní nǹkan, ọ̀ní, nǹkan ìní mi sí bí góòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń ṣe ìpamọ́ rẹ̀ àti àwọn fáìlì ibi iṣẹ́, àwọn ìwé gíga mi, mo máa ń ṣe ìpamọ́ gbogbo wọn sí ààyè tí ó ṣọ̀tọ̀. Pàápàá jùlọ ní orí íńtánẹ́ẹ̀tì bíi Google Cloud àti Drive àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn nǹkan tí mo máa ń lò, tí mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni kọ́kọ́rọ́, swíìtì àti àwọn nǹkan midinmidin tí mo fẹ́ràn láti máa fún àwọn ọmọ kékeré àti owó mọ́tò tí màá fi padà lọ sí ilé nígbà tí mo bá ń lọ lé ní òwúrọ̀ ọ̀la. Eléyìí ni àpò ìpamọ́ tí mo máa ń kó sí, tí mo máa ń fi sí ọwọ́ ní gbogbo ìgbà. Àpò nǹkan tó maa n--to sábà máa ń wà ní àpò ìpamọ́ mi jù, ọ̀un náà ni kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ ilé mi àti kọ́kọ́rọ́ lọ́kà tí mo máa ń kó àwọn nǹkan ìní ọ́fíìsì mi sí.

Sọ fún wa bí a ti ń ṣe, sọ fún wa nípa ṣíṣe ìkòkò amọ̀. Ìkòkò amọ̀, ó jẹ́ èyí tí wọ́n máa ń fi iyẹpẹ amọ̀ ṣe. Iyẹpẹ amọ̀ yìí ó jẹ́ èyí tí a máa ń rí ní àwọn agbègbè kan tí ó wà ní àwọn, ni àwọn ìlú kan tí wọ́n ní amọ̀ tun wá pé oríṣiríṣi, torí ó ní ojú àwọn amọ̀ tí wọ́n le fi ṣe ìkòkò. Àwọn amo ti won le fi se ikoko àwọn èyí ti won le gba, ti won le gba ina si ara, to je pe ti lehin ìgbà ti won ba gba ina sara, koni je pe won o ma ja bute bute lẹ́yìn ìgbà tiwon ba ti gba ina sara. Oríṣiríṣi amọ̀ náà sì tún wà tó jẹ́ pé àwọn amọ̀ mìí wà tó jẹ́ pé tí wọ́n bá ṣú, ó lè dúró, ó sì lè gbá iná sara, ṣùgbọ́n kò kín pẹ́. So wọ́n ní láti wo iru amọ̀ tó jẹ́ pé ó lè gbá iná síra sára, tí yóò dúró tí wọ́n bá ṣú tí ó sì tún gba, tí ó sì tún pẹ́ ní lílò. To je pé kò ní, kò tí ń jẹ́ pé bó ṣe gbá iná sí ara, náà ni yóò sì tún lè mú omi dúró nínú rẹ̀.

Eré tí-- eré wo ni ẹ̀ ń ṣe nígbà èwe? Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ eré nígbà tí mo wà ní èwe. Mo máa ń ṣe bọ́ḿbè, mo máa ń wa táyà, mo de máa ń gbá bọ́ọ̀lù, mo dẹ̀ tún máa ń ṣe kẹ̀kẹ́, àwọn kẹ̀kẹ́ ọmọ kékeré tí aá fi táyà ṣe tí àá fi máa fi kan. Mo tún máa ń fi ìwo ṣeré. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi ni mo máa ń gbé igbá orí, igbá olúborí ní gbogbo àwọn eré yìí. Yàtọ̀ sí titi bọ́ọ̀lù, mi ò mọ bọ́ọ̀lù gbá. Tó bá jẹ́ ti bọ́ḿbe ni, a máa ń ní ṣẹ́ẹ̀tì, ṣẹ́ẹ̀tì kan àwọn méjì ló máa wà ńbẹ̀. Àwọn méjì yìí ná máa figagbaga. Ẹni tó bá borí yóò mú ẹlòmìíràn tí ó tún bá ṣe titi, titi tí gbogbo wọn ó fi já tán, tí wọ́n ó fi wá mú ẹni tí ó padà wá borí tán yán yán. Èmi ni mo máa ń sábà jẹ́ olùborí tán yán yán. Tó bá sì jẹ́ titi bọ́ọ̀lù ni, a máa ń pọ̀ tó bí mẹ́wàá, tí àwọn ilé kan yóò mú ara wọn, tí àwọn ilé mìíràn tí wọ́n ó múra wọ́n, tí wọ́n ó sì pínra wọ́n déédéé, márùn-ún-márùn-ún, mẹ́wàá-mẹ́wàá, méjì-méjì, àbí mẹ́rin-mẹ́rin. A máa gbáa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mi ò mọ bọ́ọ̀lù gbá púpọ̀ ṣùgbọ́n ilé mi sì máa ń jẹ́ ilé tí ó máa ń padà pàdánù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. A máa ń gbá bọ́ọ̀lù lórí fíìdì, a sì máa ń ta, a sì máa ń ta bọ́ḿbe náà ní orí fíìdì. Bẹ́ náà ni a máa ń ta àwọn ọ̀pọ̀lọpọ̀ ayò bíi wọ́ọ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa níbi tí mo bá ti rí pé mọ́tò ò ń gba, ó mọ̀, ní orí express tí mọ́tò máa ń pọ̀, mo máa ń gba ẹgbẹ́ àlàáfíà ni mo máa ń gbà kọjá torí màá ní láti dájú kọ mọ́tò tó ń bọ̀, o that, màá mọ ewu, ewu itu ti mọ́tò tó ń bọ̀ fẹ́ pa, so that, màá tètè mọ̀ bóyá tí ǹnkan kan bá fẹ́ ṣẹlẹ̀, ìjàmbá to bá fẹ́ ṣẹlẹ̀, màá tètè máa mọ ibi tí màá sa gbà. Só but, ṣùgbọ́n ní o-- ọ́kọ́do ọ̀rọ̀ níbi tí mi ò bá ti rí mọ́tò tí mọ́tò ò kí ń gbà kọjá, mo fẹ́, mi n kí ń gba ẹgbẹ́ àlàáfíà rárá.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. Fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò ó jẹ́ ẹ̀yí tí ó jẹ́ ǹkan pàtàkì, ó máa ń so ẹbí pọ̀, ó máa ń so aládùúgbò pọ̀, ó dẹ tun máa ń mú ìrẹ́pọ̀ wá ní àdúgbò. Ní pàápàá, kò sí ìgbà tí a lè fi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní ìgbà ayẹyẹ ni ó bá láà kárẹ̀ mọ́ jù. Ṣùgbọ́n yàtọ̀ sí ìgbà tí èèyàn bá ń ṣe ayẹyẹ, èèyàn tí gbudọ tun le pe àwọn aládùúgbò pé kí wọ́n wá bá èèyàn yọ, àbí kí wọ́n wá bá èèyàn jẹun ní ilé nígbà tí èèyàn bá ti bóyá inú èèyàn ń dùn, àbí èèyàn kàn fẹ́ ṣe ayẹyẹ, èèyàn kàn fẹ́ fi ìdun nuu hàn sí àwọn aládùúgbò. Eléyìí ṣe kókó gidi gan, ó sì jẹ́ ǹkan tí a máa encourage, àbí ǹkan tí a máa ń gba àwọn ènìyàn ní ìyànjú láti máa ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọmọ kékeré ni a máa ń rán láti máa gbé oúnjẹ lọ fún àwọn aládùúgbò, àti pé àwọn aládùúgbò won máa ń fọ abọ́ náà ní ojú ẹsẹ̀ tí wọ́n sì dàpààrà fún ọmọ tí a bá rán. Ìgbà mìí, ó máa wá pẹ̀lú owó ọ̀yàyà fún ọmọ tí a bá rán ń ṣẹ.